Ìgbéjáde ní ibi iṣẹ́. Ẹ̀yẹn máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ torí tí a bá fọ́wọ́ iṣẹ́, ìdátí kọ̀kan mọ̀ wípé a ń kọ iṣẹ́ yẹn kí iṣẹ́ yẹn yíko yege. Lẹ́yìn bá dọ̀tí wá pẹ́lú ẹni tó ń yẹ ìgbẹ́, a ṣe ìgbéjáde láti yẹn inú iṣẹ́ yẹn. A fi ye pé òun náà ti ṣe tán ní ẹnu iṣẹ́ yẹn náà nìyẹn. Ìgbéjáde yẹn ó dẹ̀ ṣe pàtàkì.

Bẹ́ẹ̀ni, oríṣìíríṣìí ìdárayá ló wà, ọ̀pọ̀lọpọ̀ nǹkan lèèyàn dẹ̀ máa fi ń ṣe, téèyàn máa ń ṣe láti dá ara ẹ̀ lára yá, bí ó dára kí o dà ara e lára ya torí ayé táa wa yìí ayé tí ó kere ni, torí ẹmọ ẹyọ ọdún jẹ́ mẹ́lọ̀ láyé tí a bá tí dá ara e lára ya, wàhálà ni, irú kọ̀lẹ́kọ̀ọ́ bí kí o jáde lọ, kí o lọ síbi tí wọn ti ń ṣe eré ìdárayá láti lọ wo eré ìdárayá níbẹ̀ láti dára yá.

A ti sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn o nira, bó tilẹ̀ jẹ́ pé nígbà kan rí ó máa ń ṣe bẹ̀ láti kí a má lè sọ̀rọ̀ nígbà táwọn ẹbí níbi tí èrò bati pọ̀ ṣùgbọ́n nísìn, kosi ìgbà tí mi ò lè sọ̀rọ̀, so ibi ti anybody bá wà ti èrò bá wa ń bẹ̀ mo ń sọ ǹkan tí o bá wumi lọ́kàn mi láti sọ. Láyé àtijọ́ ni mo máa ń ronú pé ẹ̀ro pọ́nbẹ̀ ènìyàn onílé sọ̀rọ̀, but nisìń ojú ti la.

Tí ọmọ ìkókó àwọn ọmọdé ò bá fẹ́ sùn, èèyàn bá ti bá sọ̀rọ̀ dáadáa, ọ̀rọ̀ tó tútù, ó lè jẹ́ kó lè lọ bí i kó tó mọ̀ pé ó tètè sun. Kí ó tó bá tètè sun, ó tètè máa jí. Tí èèyàn bá dẹ̀ ń sùn dáadáa, lára èèyàn máa ń le koko. Tí èèyàn bá dẹ̀ tètè sun, ó máa ń jẹ́ kí ọpọlọ eeyàn kó balẹ̀ kí èèyàn le rònú dáadáa.

Àjọyọ̀ ìkórè kò nírá. Àjọyọ̀ ìkórè tó de si loríṣiríṣi. Àwọn kan máa ń ṣe àjọyọ̀ ìkoreé nínú ilé ìjọ́ tón máa ń ṣe lẹ̀ekan lọ́dún. Oríṣiríṣi àjọyọ̀ ló wà. Torí tíyan bá ń ṣe àjọyọ̀ ìkórè tón máa ń ṣe lẹ́ẹ̀kan lọ́dún yẹn, ohun ló máa sọ fún ẹbí kan nínú ìjọ pé, "Ẹ̀yin ẹbí wọ̀nyí, ẹyin lẹ máa ṣe àjọyọ̀ ní ọdún tá a wà yíi to ba diparí ọdún." Óníkáluku a de tí múra sílẹ̀ láti ṣe àjọyọ̀ náà.

Kò sí ǹkan tí mo fẹ́ fi ìlù ti àbí etí lílù ṣe. Nígbà tí o ṣe boya oni nkán ti mo fẹ fi kọ bẹ ka ní pé boyá ǹkan tí mo fẹ́, tí bá ti fẹ́ gbé báàgì tí mi o fẹ́ gbe sápa, mi o fẹ́ dìímú, bí a máa fi kọ́ etí mi bí àti torí bẹ́ẹ̀ mo lè dé. Nígbà tí ó dẹ̀ ti ṣéṣe kí n lè fi ẹrù kọ́ etí, kò sí ìdí tó kan fún ọkùnrin kan láti máa ṣe dúró etí rẹ̀.

Àwọn ohun tó ṣe pàtàkì jù níbi irinṣẹ́ mi, ó pọ̀ ní oríṣiríṣi ṣùgbọ́n ó ń dàrúkọ mélòó kan nínú wọn. Àkọ́kọ́ à ń pè kan ní plier, ìkan náà wa ta máa ń pè ní screwdriver, ìkan náà wa ta tun máa ń pè ní tester, ìkan wa ta máa ń pè ní bending spring, ìkan tun wa ta tun máa ń pè ní fishing tape àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Omi imú oní ilẹ̀, o jẹ́ nǹkan tó jẹ́ wípé, ǹkan tí wón máa ń ṣe ní ayé àtijọ́. Kò sí ìgbà tí ó ti ṣi àwọn tó ń ṣe àǹfààní láti ṣe borehole. Omi yìí a máa ń mú ní etí odò, tí o jẹ pé kò dẹ sí wàhálà kankan, onikaluku n gbé ìgbé ayé wọn. Àwọn tó ń fọṣọ fọṣọ nbẹ́, àwọn tó ń mú mímu nbẹ́, àwọn tó ń pọnmi pọnmi nbẹ́.

Ṣọ́ọ̀bù kékeré ò tó nǹkan, torí tí ẹeyan bá ṣe ṣọ́ọ̀bù kékeré, ìgbà mélòó ni ẹeyan a fi lòó tán? Ó dára kí eeyan ṣe ṣọ́ọ̀bù tó pọ̀, kí eeyan lè gbádùn láti lo nǹkan tí eeyan fẹ́ rí woo ní orí, ẹ́, ẹ̀rọ̀ àgbékà, àgbékà tà ń lò kiri. Ṣọ́ọ̀bù kéékèèké ò tó nǹkan kan rárá.

Tí iná bá ti lọ oníkálukú lo mọ bó ṣe ń rinrin ẹsẹ ẹ. Tí iná bá ti lọ àwọn kan ní ilé wọn onwa candle wọn o tán. Kódà àwọn kọ̀ọ̀kan náà ni solar sí inú ilé tan ń lò. Àwọn wà to jẹ pé wọ́n ní touch light na máa ń lò tó ń lo bátìrì. So oníkálukú wa ó ṣe máa wá ọ̀nà láti rí pé ìmọ́ní wà nínú ilé rẹ tí iná jọba bá ti lọ.

Iṣẹ́ ìkọ́nilẹ́kọ̀ọ́ dára lọ́pọ̀lọ́pọ̀ torí iṣẹ́ ìkọ́nilẹ́kọ̀ọ́ òun ni ó gbe gbogbo wà dúrà ta wa ní sín. Torí ìgbà náà tí kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn ìkọ́nilẹ́kọ̀ọ́ ní ìgbà tì wá náà. Ó dára kí èèyàn kọ́ ẹ̀kọ́ látí ọ̀dọ̀ àwọn tó ń kọ́ni ní ẹ̀kọ́. Só iṣẹ́ ìkọ́nilẹ́kọ̀ọ́ ìṣẹ́ tó dára ni, paapa ju lọ fún ọkùnrin àti àwón ọmọdé.

Omi tí mo máa ń mu lójoójúmọ́ be ṣe é pọ̀ to ní pé tí ojú ọjọ́ bá ṣe ri ló máa ń ṣ-- jẹ́ kí n mo rò pé omi tí mo fẹ́ mu àbí omi tí mo ṣe máa ń mu ṣe máa pọ̀ tó. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń mu omi bí ì two litre, one litre lójúmọ́.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, fóònù mi kò máa ń dọ̀, àti bá jẹ tí ń dọ̀ fún ọ̀pọ̀ ìgbà yẹn, ó yẹ kó gbóná díẹ̀. Fóònù tí mò ń dọ̀ típé típé ní, fóònù náà lẹ́ẹ̀ní agbára kò kí n gbóná bẹ́ẹ̀ yẹn náà nítorí pé fóònù náà, àwọn nǹkan tó wà lórí rẹ̀ kò tíì kún.

Nọ́mbà tó máa ń wà lórí fóònù mi, mo máa ń tọ́jú rẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe ń tọ́jú fóònù mi ni. Tí fóònù mi bá sọnù gbogbo nọ́mbà órí fóònù mi ni yóò sọnù. Torí bẹ́ẹ̀, mo máa ń gbìyànjú láti rí i pé fóònù mi ó sọnù nítorí gbogbo nọ́mbà tí ó ṣe pàtàkì lórí fóònù mi ni mo máa ń jẹ́ kí gbogbo àwọn nọ́mbà náà wà. Àwọn nọ́mbà kan ò gbọdọ̀ dẹ́sẹ̀ wà lórí síìmù náà.

Nǹkan kí nǹkan tí ènìyàn bá ní, tí ènìyàn bá fẹ́ tà ní ayé òde òní, ó rọ̀ gidi gan-an ní orí ẹ̀rọ ayélujára àti ẹ̀rọ alágbèéká táà ń gbé kiri, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ áàpù wà tó máa ran àwọn ènìyàn lọ́wọ́, tó máa jẹ́ intermediary láàrín ẹni méjì tó fẹ́ tà nǹkan, àwọn bá wà nínú ẹni tó fẹ́ rà àti ẹni tó fẹ́ tà.

Irú omi, ohun ìgbà kii gba t' bá ti rí pé oorun náà ti kún, mo máa ń lọ sí ọ̀dọ̀ gẹ́rigẹ́ri kó bá mi gẹ irun mi. Nítorí pé èmi jẹ́ èèyàn tó jẹ́ wípé mi ò lè máa rí ń gé irun mi lójoojúmọ́. Nígbà tó bá ti kún nìkan náà ni mo máa ń lọ sí wẹ́sítà ń bá mi gé irun.

Ìgbéyàwó tí mo lọ, ìgbéyàwó aláyọ̀ àti ìgbéyàwó alárinrin ni. Ìgbéyàwó náà dùn tó jẹ́ ẹ̀gẹ́, ó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń gbàdúrà kí wọ́n rí ìgbéyàwó tí wọ́n ṣe káwọn náà lè jẹ́ kí inú àwọn ènìyàn dùn, bi inú tiwọn ṣe dùn. Ìgbéyàwó yìí kẹ́dẹ̀ re gbogbo ǹkan tán, dẹ ṣe nbẹ́ẹ̀ ló yọrí sí rere.